Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán ṣùgbọ́n pàápàá jùlọ, inú àwọn oúnjẹ tí a máa ń jẹ jù ní ọ̀sán ni ráìsì. Ráìsì àti ẹ̀wà ni tí a máa ń jẹ jù lọ́ ọ̀sán. Nítorí ní ẹ̀gbẹ́ ọ́fíìsì tí mo ti ń ṣiṣẹ́, ilé oúnjẹ kan m bẹ ní ẹ̀gbẹ́ ibẹ̀ tí a ti ń ta ráìsì àti ẹ̀wà. I be ni mo ti máa ń ra oúnjẹ jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n nígbà mí tí n bá fẹ́ ra oúnjẹ níbẹ̀, mò ń kan lè ra bọ́yá bí drinki tí màá kan mu.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoójúmọ́? Mo ma ń wo ìbòjú lọ́pọ̀lọpọ̀ ìgbà, bí i wákàtí tí èèyàn máa ń lò kò níye, nítorí mo lè wo ó ní atata àrọ̀ dí alẹ́. Mo sábà máa ń wo tí n bá wà níbi iṣẹ́, mo sì lè máa bọ́ kúrò pẹpẹ ìsọmọtín padà wá lé ní alẹ́. Fún ìdí wọ̀nyí, iye ìgbà tí mo fi máa ń wo ìbòjú kò, mi sábà ka mi mọ iye rẹ̀ gan.

Ṣé o máa n wo àwọn ètò tẹlifísàn? N, mo máa ń wò, ṣùgbọ́n mi kì í sábà wò lórí tẹlifísàn. Ó rí fóònù ni mò ń ṣe máa ń wò. Nítorí pé mo lè wò nígbàtí mo bá wà níbi iṣẹ́. Ẹ̀ mọ̀ wípé fóònù lílo o máa ń gbé káàkiri ni, ṣùgbọ́n tẹlifísàn kò ṣe gbé káàkiri ilé ló máa ń wà. Fún ǹkan wọ̀nyí, fóònù ni mò sábà máa, orí fóònù ni mo ti ma ń wò àwọn ètò náà jù. Ṣùgbọ́n nígbàtí mo bá wà nílé, bọ́yá ní ọjọ́ ìsinmi, mo máa ń wò lórí tẹlifísàn.

Kí ni àwọn ǹkan tó wà nínú àpò owó rẹ? Àwon kan tó wà nínú àpò owó mi ni owó, ID card, SIM card mi peni àti àwọn ìwé pélébé tí mo máa ń kọ ǹkan sí bá mo bá gbaná béèyàn lójú ọ̀nà, ibẹ̀ ni màá fi sí. Ṣùgbọ́n pá pàájù lọ, owó àti ID card mi ni sábà má ń wà níbẹ̀.

Báwo ni o má n rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Tí mo bá n lọ sí ibi iṣẹ́, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo má n gbé mọ́tò mi jáde. Ṣùgbọ́n nígbà mi tí mo fẹ́ gbé mọ́tò jáde, màá lọ gun ọkọ̀, ọkọ̀ níta àbí kí ọ́dà cab kó wá gbé mi nílé. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mọ́tò ni màá n gbé jáde kó lè bá ìyá mi àti kí, kí n lè bá, kí n lè bá tètè dé ibi iṣẹ́.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, mo ti dúró rẹ̀ rí, pàápàá jùlọ ní ọjọ́ ìsinmi. Nítorí ní ọjọ́ ìsinmi mi kì í lọ síbi kankan. Lẹ́yin kin lo sì lé ìjọsìn láàárọ̀ kí n sì padà wálé ní ọwọ́osan bóyá bi ago méjì. Tí mo bá ti dé ní ago méjì, màá ṣe iṣẹ́ ilé. Boyá kí n fọ ṣọ́ọ̀ bi kí n fọ àwọn abọ́ àbí kí n fọ mọ́tò mi. Fún ìdí ohun èyí mi kì í sábà ráyè tẹ ẹ̀rọ ayárabíàṣá mi. Mo máa ń sọ̀rọ̀ nílé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́ mi àbí kí n jáde lo sita kí n lọ jáye fún ìgbà díẹ̀.

Tí o máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Mi kì í mu o. Àwọn ǹkan tí mo máa ń mu ni tíi abí coffee. Àwọn ni mo fẹ́ràn jù ní ǹkan mú mu. Nítorí kì í jẹ́ kó tete ré mi. Ó máa ń jẹ́ kí egun mi le. Ó sì máa ń jẹ́ kí ìyàn kí n ṣiṣẹ́ dára dára. Coffee jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù lọ. Ojoojúmọ́ ṣi ni mò ń mu. Ó sì ni ibi tí mo ti máa ń ra ní ẹgbẹ̀rún kọ̀ọ̀kan lójoojúmọ́

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ ni ọ̀sẹ̀ tó lọ. Níjọ́ Jímọ̀ tí mo lọ jẹ oúnjẹ. Níbẹ̀ nígbà tí mo gba ààyè oúnjẹ níbi iṣẹ́ ní àgò kan sí àgò méjì. Mo lọ jẹun sí ní ilé oúnjẹ tí mo ṣì ra àmàlà pẹ̀lú ẹran ogunfe. Mo sì ra bottle water kan náà sí tí mo jẹ níbi ìbẹ̀. Owó tí mo ná lọ́jọ́ náà jẹ́ ẹgbẹ̀rún márùn-ún náírà ni mo ná ní ilé oúnjẹ náà lọ́jọ́ náà.

Irú kọ̀mpútà wò ní o ní? Kọ̀mpútà tí mo ní ni kọ̀mpútà alágbèéká, ó kéré dára dára ó sì jẹ́ ìtánṣẹ́ láti ọ̀dọ̀ àwọn HP kọ̀mpútà. Mo fẹ́ràn kọ̀mpútà náà gan nítorí yára, ó sì kéré dára dára, ó sì gbé káàkiri, ó pẹlẹbẹ dára dára tó jẹ́ pé tí mo bá gbé e sínú báàgì ń bá mi, ó sì fúyẹ́. Tí mo bá gbé e sínú báàgì ń bá mi, mi kí í rántí pé mo gbé nǹkan sínú báàgì nítorí pé ó fúyẹ́ gan.

Kí ni o má ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? In ti mo má ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀ ni mo màá ń gbọ́ orin, orin fújì. Ninu kí ń gbọ́ Saheed Osupa àbí kí ń gbọ́ Pasuma. Nítorí àwọn méjèèjì ni fújì tí a má ń gbọ́ jù. Mo sì fẹ́ràn kí n máa ń gbọ́ wọn gan an. Nítorí ó má a ń dá mi lára yá, ó má ń jẹ́ kí eegun mi le. Mo sì máa ń fi won pa ìrònú rẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgba tí mo bá rònú àbí nígbà tí ǹ bá ní nǹkan kan tí mo ń ṣe lọ́wọ́.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Mi ò kí n ráyè sùn ní òsán nítorí gbogbo òsán ni mo fi máa ń sisé ní ibi isé ṣùgbọ́n lẹ́kọ̀ọ̀ kan tó bá wáyé bí ogun àbí tí n bá gbádùn dáadáa ni mo ma ń sùn ní ọ̀sán. Ṣùgbọ́n níjọ́, níjọ́ ìsinmi tí mo bá ti ilé ìjọsìn dé, ohun ló máa n sùn jẹ́ ẹni ọ̀sán bá fún bí wákàtí kan àbí wákàtí méjì. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà lọ, mi ò kí n sábà sùn ní ọ̀sán.

Ṣé o ní irun ìgbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irun gan. Ó sì rọra gùn díẹ̀ ni wọ́n ń bá. Nítorí nígbàkigbà tí a máa lọ sẹ́rùn ní ilé onísẹ́rùn, mi kì í jẹ́ káń gé. Wọ́n kàn maa bá mi dírẹ̀sì lásan ni mi kì í gé kuró ní bẹ́. O sì máa ń yà á pẹ̀lú comb. Irun ìgbọ̀n mi sì rọra gùn díẹ̀, o gùn díẹ̀ ni wọ́n ń bá. Oòó, ó máa ń mú mi rẹwà torí mo fẹ́an irun ìgbọ̀n gan. Nítorí ẹ, mo fi dáa sí. Mi ì jẹ́ kẹni bọ̀di bá mi gé. Irun gbọ̀n dára kí eeyan máa ní ó máa ń jẹ́ kí ẹ̀eyan dùn wò lọ́mo okùnrin. Ṣùgbọ́n kò tún gbọ́do po jù. Àpọ̀jù rẹ̀ náà ò tun dára tó.

Ṣé o ní ìforúkọ̀ sílẹ̀ ní ilẹ̀ ìdárayà? Bẹẹni, mò ní ìforúkọ̀ sílẹ̀ ní ilẹ̀ ìdárayà, nítorí mọ jẹ́ èèyàn kan tó fẹ́ràn kò ma lọ sí ilẹ̀ ìdárayà dáradára, pàápàá jùlọ̀ ní ìjọ̀ weekend àti ní ìjọ̀ isinmi ni máa n lọ síbẹ̀ ní irọ̀lẹ̀ irọ̀lẹ̀. Tí nǹkan lọ̀ dárayà tí n lò pàrọ̀ nú rẹ̀, tí sì lọ̀ sẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ̀ mi. Ìgbà mí mọ̀lẹ́ kò àwọn mọlẹbi mi lọ bẹẹ, tà lọ̀ sẹ̀rẹ̀, ká tun padà wálé wa sùn làlẹ̀.

Ṣé o máa ń ná ara rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń ná ara mi ní àárọ̀ tí ń bá ti jí. Nítorí mo máa ń lọ sí gym láàárọ̀ tí ń bá ti jí. Mà á lo bá bí wákàtí kan àbí wákàtí kan àbọ̀ níbẹ̀ kí n tó padà wá wẹ̀. Ó máa ń jẹ́ kí ara mi ná dàadára, ó máa ń dènà ara ríro, ó sì máa ń jẹ́ kí gbogbo ìgún ara kó sisẹ́ dáadáa àti kí ẹ̀jẹ̀ kó. Ó máa ń jẹ́ kí ẹ jẹ́, kí ẹ jẹ́ fluid throughout the body very well. Ó máa ń jẹ́ kí ara ná, ó máa ń jẹ́ kí gbogbo ẹ̀yà ara kó ṣiṣẹ́ dáadára.

Nígbà wo ni o kẹ́yìn ìrìn àjò fún iṣẹ́? Ìgbà tí mo kẹ́yìn tí mo lọ sí ìrìn àjò níbi iṣẹ́ ni ọdún tó lọ ní oṣù Kejìlá. Nígbà náà ni mo lọ sí Dubai. Tí mo lọ bá wọn oníbárà wa sọ̀rọ̀ níbẹ̀. Mo sì lo oṣù kan níbẹ̀ kí n tó padà wá ilé. Ìrìn àjò náà jẹ́ ìrìn àjò tó dùn gan. Mo lọ ní oṣù kọkànlá, mo ń padà dé ní ìparí oṣù Kejìlá. Ọkọ̀ ojú òfuurufú ni mo sì gùn lọ, wọn sì gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ mi. Àmọ́ nígbà náà mo gbádùn náà torí ibẹ̀ dùn gan, àwọn oníbàárà náà sì se mí dáradára, wọ́n tọ́jú mi gan.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi ni fóònù, ẹ̀rọ ayárabíàṣá àti Íńtánẹ́ẹ̀tì. Nítorí ní ibi iṣẹ́ wa, ohun tí a máa ń lò jù ní Íńtánẹ́ẹ̀tì. To ri á mọ fi bá àwọn èèyàn sọ̀rọ̀ gan, ibẹ̀ sì ni a mọ stọ́ọ̀ àwọn data wa sí. Ibẹ̀ ni àwọn oníbàárà wa ti máa ń pé wa. Ibẹ̀ ni àwa náà tí ṣi tun máa ń pe àwọn oníbàárà wa. Boyá ewa fẹ́ sọ nǹkan fún wa wípé kí wọ́n wá rí wa bí a tún ti ní ọjà tuntun, la máa ń bá wọn sọ̀rọ̀. Àti a mọ̀ ń lo Íńtánẹ́ẹ̀tì tó ń fi polówó ọjà wa. Tí àwọn ènìyàn kan le baá mọ̀ wa dáradára pé a tú ti ní nǹkan tuntun àti pé nǹkan táǹtán tún ní àwọn nǹkan wọ̀nyí.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Mo máa ń bá àwọn oníbàárà wa sọ̀rọ̀ pẹ̀lú àponle àti ìwà ọmọlúàbí. Nítorí oni, oníbàárà jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún gbogbo araa ilé iṣẹ́, ó sì dára kí ẹeyan máa tọ́jú wọn dára dára. Nítorí àwọn ná, àwọn ni ni eegun ẹgbẹ́ ilé iṣẹ́, tí a ò bá rí wọn kò sí ǹkankan táa fẹ́ ṣe. Ṣùgbọ́n àwọn tí wọ́n sì tọ́ wa, a tún gbọdọ̀ tọ́jú wọn dáradára pẹ̀lú ìwà ọmọlúàbí àti ìwà gidi. Ká bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìwàa pẹ̀lẹ́, ká sì máa jagbe mo wọn, ká sì dáhùn gbogbo ìbéèrè tí wọ́n bá bíi wá.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, táwọn olóyìnbó ń pè ní train. Nígbà tí mo lọ sí ìrìnàjò ibi iṣẹ́ ní ọdún méjì sẹ́yìn nsin, tí mo lọ sí Pakistan, ìgbà náà ni mo gun ọkọ̀ ojú irin. Mo sì ti mo lò lójú irin náà, ó ma tó bí bi ijọ́ mẹ́ta tí mo lò lójú ọ̀nà ka tó dé ibi tí mo ń lọ lọ́jọ́ náà. Ọkọ̀ irin jẹ́ ọkọ̀ kan tó gùn tan má ń join papo mo rá wọn. Ó ma ń gùn gan, ó sì ma ń pa arìwo lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n o yára níwọ̀n bà tí ẹ.

Tí o máa ń rọrùn nígbà tí o bá sùn. Ó máa ń rọrùn nígbà tí mo bá sùn nítorí mo máa ń sùn pẹ̀lú lórí bẹ́ẹ̀dì mi mo sì máa ń lo pílò méjì. Màá fi pílò kan rọ orí, màá sì fi èkejì síwájú mi tí màá fọ́ wọmú ń fifaramọ́ àyà mi. Bẹ́ẹ̀dì mi sì gá díẹ̀ níwọ̀nba, mo sì máa ń lo bẹẹsì tí nígbà tí mo bá fẹ́ sùn fi dáàbò bo ara mi lọ́wọ́ ẹ̀fọn àbí nígbà tí òtútù bá mú gan, màá dáàbò bo ara mi. Orun mi sì máa ń, ó máa ń dùn gan, ó máa ń sùn gẹ́gẹ́ bí i ago mẹ́wàá nsi jí ni ago mẹ́fà ìdájí.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Àkókò tí mo máa ń jí ni aago mẹ́fà. Àkókò náà sì ni ago ìjí mi máa ń dún. Ó máa ń dún gidi gan, aago rẹ̀ sì máa ń pọ̀ torí pé kó máa ń jí mi sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni. Ago ìjí mi jẹ́ agogo tó máa ń rán mi lọ́wọ́ tí mo bá fẹ́ tètè lọ síbi iṣẹ́. Màá, màá ṣẹẹ̀ti ẹ̀ sí bí i bá bí ago márùn ún àbágo márùn ún á bọ̀ kí n ba lè tètè jí. Ṣùgbọ́n nígbà mí bá bẹ ọjọ́ ìsinmi tí ó ń lọ síbi kankan láì rọ̀, torí pé ọjọ́ tí ó jẹ́ pé lè ìjọ̀ṣìn nìkan ni màá lọ, mo máa ń fi sí bá bí ago méje kí n tó jí.

Ti o fẹ́ràn jókòó ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú, n o fẹ́ràn kí a máa jókòó ní ẹ̀gbẹ́ fèrèsé nígbàtí o bá ń lọ sí ìrìnàjò lójú òfurufú. Nítorí atẹ́gùn máa gba abẹ́ wọlé, ìyẹn sì tó máa ń rí gbogbo ǹkan tó ń lọ. Ìyẹn máa rí àwo ojú ọ̀run, àwọn ilé tó wà ní sálẹ̀ àti kurukùru. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan nìyẹn máa rí níbẹ̀ nítorí pé ibẹ̀ súnmọ́ fèrèsé. Through fèrèsé, ìyẹn sì tún le ríran. Through out the window it's possible to see what is going on outside the door.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? A! Mo máa ń ra epo sínú ọkọ̀ mi lẹ́ẹ̀kan láárín ọ̀sẹ̀. Mo máa ń ra epo fifteen litre sínú rẹ̀ lẹ́ẹ̀kan láárín ọ̀sẹ̀. Mo sì máa ń ra ni ogún ẹgbẹ̀rún náírà, tí àwọn olóyìnbó ń pè ní twenty thousand náírà. So ẹ̀ẹ̀kan tí n bá rà láárín ọ̀sẹ̀, ó máa ń gbé mi throughout the week, màá rí lò fún gbogbo ọ̀sẹ̀ náà jàá, tí n nii rà epo kankan sínú rẹ̀.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹẹni mo mọ arin, mo mọ àmì ìràwọ mi àmì ìràwọ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì nínú ayé ẹ̀dà. Ó sì dára kí ènìyàn mọ àmì ìràwọ̀ rẹ̀. Ki èèyàn lè bá mọ ohùn to ma n pọn yan le àti ùn tó má n fi abùku kan ní nítorí oníkálukú ló ní àmì ìràwọ̀ tó sì jẹ́ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni kan ti onikaluku oníkálukú tó rọ́ mọ̀. Ṣùgbọ́n ní ìwọ̀n ìgbà tí ènìyàn bá ti mọ ìràwọ̀ ènìyàn, ènìyàn máa mọ nǹkan tí kádara eeyan rọ́ mọ̀ àti ǹkan tí ènìyàn ó máa ṣe àti asọ to dára kí ènìyàn máa wọ ní àwọn ìgbà kọ̀ọ̀kan.

Báwo ni o má n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí jẹ́ ǹkan tó ṣe pàtàkì jùlọ nínú ayé mi. Nítorí ọjọ́ tí èèyàn wáyé kì í ṣe ọjọ́ kékeré, ó jẹ́ ọjọ́ àkànṣe. The day that we came to this world is very special for us and is a special day. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì fún mi gan an, tí mo sì má n ṣe àjọyọ̀ rẹ̀ ní ilé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. Ṣùgbọ́n mà kokọ́ lọ sí ilé ìjọsìn láàrọ̀ kín lọ gbàdúrà sí Ẹlẹ́dàà mì. Mà á sì jáde lọ, mà á lọ fún àwọn alábàrá ní ǹkan, mà á lọ se ìtọ̀ya inú fún àwọn èèyàn, mà á ṣe ìdáná nínú ilé, mà á ṣe cake, mà á ṣe everything. Mà á fún àwọn èèyàn lóúnjẹ jẹ́, mà á ra ǹkan fún àwọn òbí mi àtàwọn ọmọ mi.

Ṣé o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tá ń pè ní Ferrari. Mo ṣẹ̀ rà owó tí mo ra sí Pòdé táwọn olóyè wọn pè ní, mo ra ní twenty thousand dollars nígbà tí mo fi ra. Ó sì jẹ́ ọkọ̀ tó wó, tó fine gan, ó rẹwà lọ́kọ, ó dùn ún wò gan, ó sì má ń sáré gan, ó dùn ún wà, gbogbo ǹkan rẹ̀ ló dùn ún ṣe.

Nígbà wo ni o kẹ́yin ń kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Mo fẹ́ lè sọ wipé ojoojúmọ́ ni a máa ń kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Nítorí wípé àwọn èèyàn sọ wípé do not stop learning and because life will not stop teaching. Kí èèyàn má duró láti máa kọ́ ǹkan nítorí wípé ilé ayé máa kọ́ èèyàn ní ẹ̀kọ́. So o dára kí èèyàn máa kọ́ ǹkan ní ojoojúmọ́. Fún ìdí wọ̀nyí ojo júmọ́ ni a máa ń kọ́ ǹkan ní ọ̀do àwọn tó ti dàgbà jù mí lọ àti ọ̀do àwọn tó jẹ́ bí àwọn ọ̀gá mi. Àwọn tí mò ń wò ní ìwà jú timọ́ fi wọn ṣe alákọ̀sẹ̀. Máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ǹkan.

Iru fóònù alágbèéká wo ni ò ń lò? Fóònù alágbèéká tí mo ń lò ni wọ́n ń pè ní Redmi 13C 128GB 4gram. Ó jẹ́ fóònù tó lágbára gan, ó ti ó sì yára níwọ̀nba. Battery rẹ̀ sì strong gan. It has very strong battery that i can use it for like a day, tí mo bá charge ẹ̀ tó bá full, mo lè lò fún bóyá bí i ọjọ́ kan kó tó kú.

Tí o máa ń pa ohun ọ̀ṣọ́ sára, bẹ́ẹ̀ ni ó máa ń lo ohun ọ̀ṣọ́. Pápá ojú lọ́jọ́ tí mo bá ń jáde lọ sí òde àbí tí mo bá ń lọ ṣe meeting pẹ̀lú àwọn oníbàárà wa ní ìlú òkèrè, wọ̀nyá ní Dubai, nítorí Dubai ni mò ń lọ gbẹ̀yìn. Àbí nígbà tí mo bá lọ sí ilé ìsinmi ní ọjọ́ ìsinmi ni ó máa ń lò. Ó máa ń jẹ́ kí èèyàn dún wò dáradára, but mo máa lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń lọ sóde nítorí wípé òde ni ọdẹbí tí èyàn ti pàdé àwọn èyàn ńlá ńlá tí ẹ́ sì gbọ́dọ̀ mọ́ra dáradára ká má bà mọ́ fi ojú ojukójú wò èyàn.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni ó máa ń tan ìkíni lórí fóònù mi. Pàápàá julo ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun, mo máa ń fi ki gbogbo awọ́n oníbàárà wa àti ní oṣù tuntun wọ́n máa ń fi ki gbogb àwọ́n oníbàárà wa náà sì ni. Àti ní ọdún tuntun mo máa ń fi kí àwọn oníbàárà wa. Ìkíni jẹ́ àwọn ètò tí èèyàn ṣe sórí fóònù tó jẹ́ wípé ó máa ń kí èèyàn ní ìbẹ̀rẹ̀ nǹkan tuntun, ó sì máa ń jẹ́ kí èèyàn fi àmì oore àti ìwà gidi hàn sí àwọn oníbàárà kí wọ́n lè bá mọ̀ pé èèyàn ò gbàgbé wọn. Ó jẹ́ nǹkan tó dára gan an kí èèyàn sì gbọdọ̀ máa ṣe, ó dára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ba, báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú àpọ́nlé àbí kí wọ́n má bẹ̀rẹ̀ jẹ́ tó bá gbàgbá láti máa fẹ́ gba ọwọ́ wọn. Àmọ́ tó bá jẹ́ pé ẹni tí máa fẹ́ gba ọwọ́ rẹ̀ ó jẹ́ bí ẹni tó a jọ wà ní ipò kan náà àbí tó a jẹ́ bí ọ̀dọ́, màá gba ọwọ́ wọn ní orí ìnárò. Ṣùgbọ́n fún àwọn ọ̀gá mi àbí fún àwọn tó dàgbà jù mí lọ, màá bẹ̀rẹ̀ jẹ́ kí n má, kí n gba ọwọ́ wọn. Ó jẹ́ àpẹẹrẹ pé èèyàn ní ìwà ìrẹ̀lẹ̀ àti àpọ́nlé.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Nígbà kì í gbà tí mo bá ti jí ní òwúrọ̀, ohun tí mo kọ́kọ́ máa ń fi i sẹ́nu ni omi. Máa kọ́kọ́ mu omi láàárọ̀ kùtùkùtù wáì. Tí mo bá ti mu omi tán ni màá jẹ èso. Mo máa ń jẹ ápù ní ìgbà mí, mo sì máa mu ọsàn ní ìgbà mí. Lẹ́yìn ìgbà náà ni màá sì lọ wẹ̀. Oúnjẹ tí màá jẹ ní àárọ̀ lè jẹ́ bá bí ráìsì àbí ẹ̀wà àbí ìṣù. Àwọn èyí tí mo kà ni àwọn oúnjẹ tí mo sábà máa ń jẹ ní àárọ̀

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Hmm ọwọ́ tí mo máa ń lò jù ni ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún ni mo fi máa ń kọṣẹ́, ni mo fi máa ń jẹun, ni mo fi máa ń kí eeyàn, ni mo fi máa ń fọ aṣọ, ni mo fi máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kokan ni mo saábà máa ń lo ọwọ́ òsì nígbà tí mo, nígbà tí mo bá fẹ́ fi ṣe nǹkan tó kó rira àbí tó dotí de ni mo máa ń lo ọwọ́ òsì. Ṣùgbọ́n mo jẹ́ eeyan kan tó fẹ́ràn ko máa lo ọwọ́ ọ̀tún gan.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

Yárà wo inú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá inú ilé mi tí mo fẹ́ràn jù ni yàrá ibùsùn mi. Tán olóyìnbó ń pè ní bedroom. Yàrá náà ni mo fẹ́ràn jùlọ nítorí ibẹ̀ ni mo ti máa ń sinmi, ibẹ̀ sì mo si máa ń gbéjù nígbà tí mo bá wà nílé. Nítorí ìdí wọ̀nyí mo tòó dáradára, mo kó àwọn ǹkan tó dára sínú rẹ̀. Ó sì dùn ún wò gan. Mo ní AC níbẹ̀ tá ń pè ní air conditioner. Nígbà tó bá wún ni mo máa ń tàán. Mo sì tún ní àwọn àga ìjòkò nínú rẹ̀. Mo sì ní bẹ́ẹ̀dì. Mo tún ní tẹlifíṣàn níbẹ̀ tí mo bá fẹ́ wo tẹlifíṣàn nígbà mí.

Ti o ma n kó lẹ́tà fún àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni, mo ma n kó lẹ́tà dáradára, mo ma n kó gan. Mo ma n kó sáwòn ní bàrá mi, mo sì máa ń kó fún àwọn aralèṣe wa. Mo ma ń kó sí ọ̀gá iléṣẹ́, mo ma ń kó fún àwọn tó wà ní tọ́n ṣiṣẹ́ ní abẹ́ mi. Mo lè kọ́ bóyá kí n kó sínú pépà abu kí n kó, kí n kó sórí kọ̀ǹpútà kí n sì fi ránṣẹ́ sí wọn nípa through Gmail or through WhatsApp or through SMS. Mo ma ń kó dáradára, mo ma ń kó gan láìmọye ìbá.

Tí o wo aṣọ àkáyọrí ní ibi iṣẹ́, hmm mo ma ń wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́, mo ma ń wọ gan láìmọ̀ayé igba, ṣùgbọ́n aṣọ tí mo máa ń wọ jù ní ibi iṣẹ́ ni suit pẹ̀lú, pẹ̀lú shoe ni mo ma ń wọ lọ sí ibi iṣẹ́ jù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí ó máa ń o rẹwà láraa mi ó sì, ó sì jẹ́ aṣọ tó máa ń buyi kúnni tí ó sì tun máa ń jẹ́ kí ẹ̀yàn dún wo gan.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Hmmm mi rántí rí, nítorí mo kí lálà burúkú. Gbogbo àlá tí mo máa ń lá jẹ́ àlá dáradára. Bóyá kí lálá kí n wà nílùú òyìnbó, àbí kí lálá kí n wà nínú ọkọ̀ ojú òfuurufú tí mo n lọ sí ibi kan, àbí kí lala kí n máa ń ka-- kí mo bá àwọn èèyàn ńlá ńlá ṣe mítìní pàpọ̀. Àlá tí mo máa ń lá kì í ṣe àlà burúkú rárá. Àlá gidi ni mo máa ń lá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní gbogbo ìgbà ni, mo kí lálà burúkú pẹ́epẹ́.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù ni WhatsApp, Twitter, Chrome àti ChatGPT àti Gmail. Nítorí àwọn áàpù wọ̀nyí ni a máa ń lò ní ibi iṣẹ́ wa. Paápa jùlọ WhatsApp. WhatsApp ni mo ti máa ń bá àwọn òníbàárà wa sọ̀rọ̀. A máa ń sọ̀rọ̀ níbẹ̀ gan-an.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn kan tó máa ń tètè dé ibi iṣẹ́. Nítorí mo ní ọkọ̀ tèmi tí wọn máa ń gbé jáde láró kùtùkùtù lọ sí ibi iṣẹ́. Nítorí nǹkan, nítorí ìdí wọ̀nyí kì í jẹ́ kí n pẹ̀lú jù ọ̀nà fún wíwá mọ́tò àbí wíwá ọkọ̀ tó gbé yẹn lọ sí ibi iṣẹ́. Mo ní lọ́kọ̀ tèmi, ibi iṣẹ́ a máa ń sí aago mẹ́ẹ̀wá, ṣùgbọ́n mo ti máa ń dé ibi iṣẹ́ ní bóyá bí aago mẹ́sàn á bọ̀. Ní ọjọ́ tó bá pẹ́ mí jù ni màá dé ibi iṣẹ́ ní aago mẹ́ẹ̀wá gégege.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi jẹ́ bátìrì tó lágbára gan, ó strong. Ìgbà kí gba tí n bá ti charge ẹ tó bá ti full báyìí, mo máa ń lò fún bo ya bí ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta tí mo fi máa ń lò. Ó jẹ́ bátìrì tó dára gan, mo máa ń gbádùn rẹ̀, kì í jẹ́ kí ń má lé náà káàkiri. Ó sì máa ń pẹ́ gan, ó strong nìwọ̀nba. Mo sì gbé, mo gbé kábísì fún wọn tó ṣe bátìrì náà. Phone ti mo n lo jẹ redmi phone, to tun mọ si pe batiri awọn redmi ni.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládúgbò mi dáradára nítorí wipe a jo máa ń sọ̀rọ̀, a sì jọ máa ń fi oro jomitoro oro. Ọ̀rẹ́ ni wá ládùgbò wa, a máa ń sọ̀rọ̀ gan, a sì tún máa ń ṣe ìpàdé ní ọjọ́ ìsinmi. Ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ la máa ń ṣe ìpàdé, tá a sọ̀rọ̀ nípa bí àdúgbò wa ṣe rí àti ọ̀nà tí a gbà láti jẹ́ kí àdúgbò wa kó tórò kó sì ní ìdàgbàsókè.

Ṣé o féràn jíjó? Mo máa ń jó gan ni o. Nítorí mo jẹ́ ǹkan tó láìkẹ́ fágí tí mo sì máa ń sẹ́rẹ́ ìdárayá gan an. Mo sì láìkẹ́ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orin. So nígbà tí mo bá ń gbọ́ orin, mo máa ń fa jíjó, mo máa ń jó nípasẹ̀ gbogbo orin àbí nígbà tí inú mi bá dùn gan tí nǹkan máa ń jó lásán tí mo máa ń jó nítorí pé inú mi máa dùn gan. Màá kán máa fi ijójíjó fi ayọ̀ mi han. Ó ṣe dára kí ẹ̀yàn máa jó nítorí pé ó máa ń jẹ́ kí inú ẹ̀yàn dùn, ó sì tún máa ń jẹ́ kí àwọn ìgùn gan ara ẹ̀yàn kó ṣiṣẹ́ dáradára. Ijójíjó jẹ́ ǹkan tí ó dára, ni máa fi fi ìyànà sí Ọlọ́run àti orìn kíkọ.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá, tí o bá sín? Nígbà tí mo bá sín, màá fi handkerchief bo ẹnu mi, mà á sì kúrò ní àárín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nígbà tí mo bá fẹ́ sín. Nítorí kò dára kí ènìyàn máa sín ní ọ̀pọ̀lọpọ̀ ní àárín ènìyàn. Àti nígbàkigbà tí ènìyàn bá sì fẹ́ sín, kí ènìyàn máa fi ọwọ́ bo ẹnu èèyàn, kí èèyàn má ba contaminate afẹ́fẹ́. So to prevent the air pollution and to prevent that you didn't spread the infection across the people.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Hmm bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò ni wípé nígbàtí mọ̀ bá gba sálárì mi ni ìparí oṣù, màá ti yọ àwọn owó kan sílẹ̀ wípé àwọn owó ìrànṣẹ́ ni mó fẹ́ fi ra àwọn ohun èlò tí mo bá fẹ́ lò ní oṣù náà. So fún ìdí wọ̀nyí mó máa ń fi, mó máa ń yọ owó sílẹ̀ nínú oṣù, níbi owó oṣù mi kí n fi ra àwọn nǹkan tó máa padà wúlò fún mi ní ọjọ́ iwájú. So kìí jẹ́ kí n sùúrù dí ọjọ́ iwájú fún ohun èlò nítorí pé mo ti ra wọ́n lẹ́ẹ̀.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́, mo fẹ́ràn rẹ̀ gan. Eré bọ́ọ̀lù aláfẹsẹ̀, aláfẹsẹ̀gbá jẹ́ eré tí ó máa ń ní team méjì, team a àti team B. Team a sì máa ń jẹ́ mẹ́wàá àti, ẹ, goalkeeper kan tó jẹ́ mọ́kànlá. Team B náà máa jẹ́ mẹ́wàá players àti one goalkeeper tó jẹ́, tó máa jẹ́, eleven. So lápapọ̀, eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá máa ń, máa ń gba it contain twenty two people to make two teams.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Ìròyìn yii ni wọ́n sì máa ń pè ní report. Ó jẹ́ ọ̀nà tí èèyàn ń gbà fi kọ ǹkan sílẹ̀, tí èèyàn ń gbà fi, ọ̀nà tí èèyàn ń gbà fi ń sọ ohun tó ṣẹlẹ̀ níbi iṣẹ́ through kí ẹ̀yàn kọọ́ sílẹ̀. Tí ó jẹ́ pé èèyàn mẹ́ta bá fẹ́ gbà iṣẹ́ ní ọwọ́ rẹ, tó bá sì ka ǹkan tí ó kọ sílẹ̀, ó sì máa mọ ohun tó ṣẹlẹ̀, àti ihun tí òun náà máa padà, tóun náà máa ṣe, tí kò fi ni confuse àti pé kó lè bá jẹ́ kí ǹkan máa lọ ní iroworose.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò jẹ́ àwọn irinṣẹ́ gidi tí mò ń hódà rẹ̀ láti òkè òkun wá. Nítorí mo fẹ́ràn kí mà ló ǹkan tó jẹ́ ǹkan gidi. Mo sì fi owó tó pọ̀ rà, mo rà ní one thousand dollar ni mo fi rà àwọn ǹkan ná. Ó sì jẹ́ ǹkan tó wúlò fún mi tí mò mọ́ máa ń fẹ́ràn láti máa lò. Tó tó tún jẹ pẹ́ àwọn èèyàn gan máa ń yá ní ọ̀dọ̀ mi ni. Nítorí wọ́n mọ̀ wípé ǹkan tí mò ń lò ǹkan gidi ni.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún jẹ́ oṣù méjì tó jẹ́ ẹ́ ọgọ́ta ọjọ́, sixty days ni mo ní fún day off in a year. So mìí ní ọjọ́, ní àárín ọjọ́ wọ̀nyí mo máa fi ń sinmi nílé, o sí tún máa fi ń travel out láti lọ sinmi níbẹ̀ for a vacation, àbí kí n lọ fi kí àwọn ọ̀rẹ́ mi, àbí kí n sì tún lọ fi kọ́ nǹkan tuntun to learn a new skills.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

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù, mo máa ń wọ̀ nígbà ọyẹ́ tá ń pè ní harmattan season. Nígbà ọyẹ́ yii, the temperature will be very low. Temperature máa low, everywhere máa tutù gan an. So fún ìdí èyí, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ lọ ibi iṣẹ́ láárọ̀ kùtùkùtù. Pàápàá julọ, ti eeyan ba ji jáde láárọ̀ kùtùkùtù boya bií aago meerin àbi aago máarùn, gbogbo e máa tutù àti ní álé boya bíi aago méje sí aago mẹ́jọ everywhere ti máa tutù. So mo máa ń wọ aṣọ òtútù láti lè dáàbò bo ara mi kó lè m-- kó má bà jẹ́ kí òtútù mú mi.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Hmm, àsìkò ìparí iṣẹ́ jẹ́ àsìkò tó jẹ́ wípé ìgbà náà ni èèyàn ó lọ sí ilé. So àsìkò ìparí iṣẹ́ ni màá ń parí ní báyìí bí i ago márùn ún àbí mẹ́fà, tí màá sí ì máa yí kí tó bá ti di ìgbà náà ni màá pa, ni màá n drop sẹ́ tí mò ń ṣe lọ́wọ́ tímo ìpìlẹ̀ ti tó lọ.

Ṣé o máa ń ṣe eré ìdá ni? Ó tún mọ̀ sí wípé ìbérè tẹ̀bí mi kò really yemi ṣùgbọ́n màá gbìyànjú àti sọ àwọn ǹkan tí ó tó jọ mọ́. So eré ìdárayá tí mo máa ń ṣe jù ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ó jẹ́ eré tí mo fẹ́ràn jù lọ tó máa ń jẹ́ kí inú mi dùn dáradára. Mo máa ń ṣe nígbà tí mo bá ní free time, nígbà tí mio bá ní ǹkan tí mo bá fẹ́ ṣe mo ni mo máa ń ṣe eré ìdárayá. Eré ìdárayá náà jẹ́ eré tó máa ń jẹ́ kí inú mi dùn, ó sì máa ń jẹ́ kí ayọ̀ mi kún gan.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni àkọ́kọ́ nínú àwọn ìdojúkọ náà ni a ti bá wọn oní ìbára sọ̀rọ̀. Eeyan gbọ́dọ̀ mo bá ṣe bá awọn oní ìbára sọ̀rọ̀ gaan nítorí ibí iṣẹ́ mi jẹ́ ibi ise tí ẹ̀eyan ti gbọ́dọ̀ máa ń sọ̀rọ̀ dáadáa tó tún mọ̀ sí wípé ẹ̀yin o gbọ́dọ̀ máa tijú àti sọ̀rọ̀. Eeyan gbọ́dọ̀ jẹ́ ẹ̀ni kan tó mọ̀ ọ̀rọ̀ sọ dáadáa, tó wà fò ká tó lè sọ̀rọ̀. Ikeji nínú àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni wípé kò sí ààyè tó pọ̀ julọ fún èèyàn láti ṣeré jáde. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ní iṣẹ́ láti ṣe, fún ìdí wọ̀nyí kò sábà sí ààyè fún wọn láti ṣeré jáde.

Ṣé o máa rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, mo máa rántí àlá mi. Bó ti ì wulè jẹ́ pé mi ò saba à lála ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹ̀ekọ́kan ni mo máa ń lá àlá. Sugbon tí mo bá tí lálá náà, mo máa rántí rẹ̀ dára dára. Mọ̀ jẹ́ enìkan to máa n rántí àlá. Kò sí igba ti mó má lálá ti mó kì ń rán tí, ti mó má lá ní alẹ́, kí n tó jí láro má rántí, ti mó bá tuń ji tàn mà tun rántí rẹ̀. Àlá lílá ṣì jẹ́ nǹkan tó lágbára gan. Tí ẹ̀eyan sí gbodo máa fi ọwọ́ tó lágbára mú, eeyan o gbodo o máa fi ojú tẹ́mbẹ́ lù ú rẹ̀.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí mi máa ń ṣe ni àṣà ilẹ̀ Yorùbá. Yorùbá ni culture mi. Ìpínlẹ̀ Yorùbá ni wọ́n ti bí mi. Yorùbá ni àwọn family mi. Yorùbá ni àwọn mọ̀lẹ́bí mi tó tún mọ̀ sí wípé àwọn ọmọ mi náà Yorùbá ni wọ́n. Ilẹ̀ Yorùbá bá ni mo ti wá. Yorùbá sì jẹ́ àṣà tó lágbára tó, tó, tó dára gan-an ní ilẹ̀ Yorùbá. Ó dára kí èeyan máa bọ̀wọ̀ fún àwọn tó jẹ́ asíwájú eeyan àti àwọn àgbàlagbè àti àwọn àgbàlagbà.

Ṣé o wọ gíláàsì? Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì. N ò fẹ́ràn kí n ma wọ gíláàsì gan. Lótọ́, kò sí ǹkankan tó mú ojú mi. Mo ma wọ gíláàsì lásán láti fi ṣe akọ ni àti láti fi dènà kí ìdọ̀tí àbí páǹtì kó wọ inú ojú mi. Ṣe ò hun? Mo ma ń wọ̀ nígbà tí mo ma ń lọ sí òde àbí tí mo bá ń lọ sí ibi iṣẹ́ àbí nígbà tí mo bá ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi. Mo ma wọ gíláàsì náà, mo ma fi ń ṣe akọ ni, kìí ṣe pé nǹkan kan mú mi lójú.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń tọ́jú èékánná mi gan, to jẹ wi pé ọ̀sẹ̀ o sẹ̀ ni mo máa ń gé. Mo máa ń fi blade àbí, àbí ẹ́, clipper mo fi máa ń gé èékánná ná, mo sì máa ń nu nú pẹ̀lú àwọn, àwọn, àwọn ọṣẹ tọ máa ń fi nu èékánná, mo fi máa nu èkánáá mi. Èékánná mi fine gan, kò sì gùn rárá. Ó dùn ún wò gan, ó kò dọ̀tí. Everything clean, everywhere is clean.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Àh! Ìrìnàjò jẹ́ ibi kẹan teyan maa n lọ tó sì jẹ́ pé eeyan ma kúrò ní ilé, ẹ máa lọ lo àwọn iye ọjọ́ kan ní ìrìnàjò, tẹo je pé ìbẹ̀ jẹ́ ibi tí ẹ se ilé eyan. So eyan ńilá tí kó àwọn nǹkan teyan máa nílò dàní, tí eyan máa lò níbẹ̀ teyan bá kúrò nílé. So ìrìnàjò sì jẹ́ ǹkan tó dára tí ẹyan máa fi mọ àwọn èèyàn sí, tí ẹyan máa fi n mọ ibi tuntun àti àwọn èèyàn tuntun, ní tó máa fi ní new connection to a new place.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kú? N, mo máa ń jẹun, mo máa ń jẹ oúnjẹ tó kù ní ẹ̀kọ̀ kan. Ká, ká wí pé mo dáná ní alẹ́ báyìí, tó bá kù díẹ̀, so diẹ́ tó kù mo lè jẹ ní àárọ̀, tió bá tì bàjẹ́, ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ ká, ká kòkó mi yá. So mi ò ní ló, mi ò nílò láti tún ti dáná, míi mọ̀ tí mo bá fẹ́ kóro nlè ní àárọ̀. Ó máa ń jẹ́ kí ó yá gan, ó sì máa ń jẹ́ kí èèyàn, ó sì máa ń jẹ́ kí èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ àkókò láti fi ṣe iṣẹ́. So instead for me to go and prepare another food, i will just eat the one that's leftover.

Ṣé o ti lọ sọdẹ rí? Àá rárá o, mi kìí sọdẹ o. Fún mi mọ̀ bí ẹ̀yin tí máa ń ṣe ọdẹ. Ṣùgbọ́n àwọn tó máa ń ṣe ọdẹ, máa ń ṣe ọdẹ alẹ́ àbá ń ṣe ọdẹ ẹran, àbá ń ṣe ọdẹ láti fi dáàbò bo àwọn ará ìlú. So ọdẹ pé ọdẹ, ọdẹ pé ó pín sí ọ̀pọ̀lọpọ̀ oríṣìíríṣìí. Ṣùgbọ́n àwọn ẹni tó common ju lọ tí mo saba mọ̀ n ri ni awọn tó ń ṣe ọdẹ láti fi dáàbò bo àdúgbò. Àwọn èèyàn wọ̀nyí won e kí sùn lálẹ́, won máa rìn káàkiri àdúgbò láti fi dáàbò bo àdúgbò lọ́wọ́ olè àbí lọ́wọ́ àwọn tó fẹ́ ṣe àdúgbò ní jám̀bà.

Kí ni o má a n ṣe ní àṣálẹ́? N tí wọ́n má a n ṣe ní àṣálẹ́ ni, ìmọ̀ ní ìgbà mi ni pé bá kí máa wo tẹlifísàn àbí kí máa wo ètò lórí fóònù mi. Sugbọn nígbà mi mo má a n ka ìwé lálẹ́ kí ń tó sùn lálẹ́, mà a ká ìwé àbí kí n ka bíbélì mimo tí n ká ìwé kí ń tó sùn lálẹ́. Sugbọn nígbà mi mò le wa pelu àwọn ọmọ mi ká jọ má a sọ̀rọ̀ ká má a ṣeré ká tó lọ sùn. Àbí nígbà mi kí n má a ṣeré pẹ̀lú ìyàwó mi ká tó lọ sùn lálẹ́.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Mo máa ń gba ìyìn níbi iṣẹ́ nígbà tí mo bá ṣe iṣẹ́ tó dára, tó sì tí mo ṣe iṣẹ́ kárakára. So ọ̀gá mi máa ra nǹkan fún mi àbí kó fi owó lé owó oṣù mi, àbí kó gbé mi jáde, àbí kó fún mi ní ọludé. Bóyá wọ́n lè fún mi ní bá bí ọludé ijọ́ méjì tí ń fi ni wá ibi iṣẹ́ tó kí n máa kàn fi sùn nílé láti fi iyẹn rẹ́sti àbí kó fún mi ní ǹkan kọ́ra, ǹkan fún mi, àbí kó fún mi ní owó. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀gá mi máa ń fún mi ní owó láti fi, láti fi sọ fún mi pé òun mọ rírì ǹkan tí mo ṣe.

Akókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Akókò tí mo fẹ́ràn jù lọ nínú ọjọ́ ni ago mẹ́fà àárọ̀ sí ago mẹ́wàá àárọ̀. Nítorí nígbà náà ni, weather máa ń dùn gan pàápàá jù lọ̀ ni inú ọyẹ́. Every where máa tutù, ó máa jẹ́ kí brain kó wá reset. Mo máa ń like ojoojó ní, ní àwọn wákàtí wọ̀nyí torí oju ojó máa ń dùn wo gan, ó sì máa ń rẹwà, ó máa ń dùn ún gan. So, tó bá tin dí bi ago mẹ́sàn, oòrùn oòrùn máa fẹ́ máa jáde. So, ìgbà náà máa ń dùn gan, ó máa ń dùn ún.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Hmm, mo máa ń fọ ọkọ̀ mi lẹ́ẹ̀kan láàárín ọ̀sẹ̀. Mo sì máa ń fọ ní ọjọ́ ìsinmi. Every Sunday ni mo máa ń fọ ọkọ̀ mi. Nígbà tí mo bá ti kúrò níbí, tí n bá ti padà wále láti ilé ìjọsìn, boya tí ago kan sí ago méjì ni mo máa ń padà sílé. Tí n bá ti dé, màá jẹ oúnjẹ ọ̀sán, tí n bá ti jẹ oúnjẹ ọ̀sán tan màá fọ, mọ́tò mi màá fọ dáradára. Because mo máa ń fi Sunday láti fi ṣe iṣẹ́ ilé ni.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn, àwọn ènìyàn jí? Ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí náà because tí n bá fẹ́ jí àwọn ènìyàn, màá ṣẹ́tì alààmù mi pé "so this is the time i want everybody to wake up". So àkókò yì, mo fẹ́ kí àwọn èyàn jí. So màá sì ṣẹ́tì alámù náà sí báyà bí i ago mẹ́fà àbí sí ago méje tí mo fẹ́ kí àwọn ènìyàn jí yẹn, gbógbo wọn dẹ̀ ma jí. Àwọn tó bá sìkọ̀ tí wọn ò jí, fún dídún wọn ago, màá lọ síbẹ̀ fún ara mi, màá lọ jí wọn.

Tí ó má a ń mú àwọn ohun mímu pirotíìnì rárá o, mi kì í mu wọ́n. Àwọn ohun mímu tí mo má a ń mú jùlọ ni coffee àti tea. Ni àwọn, ni ó jẹ́ àwọn ǹkan mímu tí mo má a ń mú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Lẹ́yìn coffee àti tea mi kì ń mú ǹkan mi. No, àbí mo tún máa ń tún mú omi gan an. Ṣùgbọ́n tí wọ́n má a ń mú jù ni kọfí àti tíì.

Ojo wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ojo tí mo fẹ́ràn jù ní àárín ọ̀sẹ̀ ni ọjọ́ Friday tó jẹ́ ọjọ́ Jímọ̀. Nítorí òhun ni ó jẹ́ ọjọ́ tí ó gbẹ̀yìn tí màa lọ síbi iṣẹ́ l'ọ́sẹ̀. Nítorí mi kìí lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ Saturday àti Sunday. Nítorí ìdí wọ́nyìí mo fẹ́ràn ọjọ́ Friday gan. Nítorí ọjọ́ náà ni mi kìí lọ síí, ọjọ́ náà ló kẹ́yìn ọjọ́ tí màa lọ sí ibi iṣẹ́.

Ṣé o ti lu etí rí? Rárá o, mi kì í lu etí. Toripe ọkùnrin ni mí. A sì wípé àṣà Yorùbá kò fi àyè gba kí ọkùnrin máa lu etí. Kò jẹ́ oun tó dára kí ọkùnrin máa lu etí ní àṣà Yorùbá. Obìnrin nìkan ni ó wà fún láti máa lu etí rẹ̀ kí ó sì máa fi yẹ̀rìǹgì síbi bẹ́ẹ̀. O jẹ́ nǹkan tá wọn èèyàn máa ń fi ṣe òge. Nítorí ìdí èyí, li lu etí kise fún ọkùnrin. Fún obìnrin ni etí lílu wà fún.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni wípé kó tó di ìparí ọ̀sẹ̀ máa ti parí gbogbo iṣẹ́ tí mò ń ṣe níbi iṣẹ́ tí ń ṣi ráyé lọ sílé láti lọ sinmi àti pé nile nani àárín ìparí ọ̀sẹ̀ máa tún ilé se máa fọ́ sọ, máa lè ra oúnjẹ sílé nítorí oúnjẹ ilé mi ti fẹ́ tán sò mọ nilo láti ra another food stuff.

Ṣé o máà ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga ni ijọ́ Saturday. Saturday ni a máa ń ṣe yoga. Mo máa ń lọ síbẹ̀ láààrọ̀ ní ibi ago mẹ́wàá, máa padà dé ni boya bi ago méjì. Yoga jẹ́ ǹkan tó dára kí ẹ̀yàn máa ṣe. Ó dàbí kí ẹ̀yàn ṣe exercise ni. Eyan ma n ò ó máa ń dènà ara ríro, kì í jẹ́ ká ra ro yẹn, ó sì máa ń jẹ́ kí ara eyan yá gágá. Ó máa ń jẹ́ kí gbogbo ẹ̀yà ara eyan kó síse dáradára.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Ée mo ti fún èeyàn ní ẹ̀jẹ̀ rí. Nígbà náà ni wọ́n yẹ ẹ̀jẹ̀, ẹ̀jẹ mi wò kán tó fun ènìyen náà ní ẹ̀jẹ̀. Wọ́n sì ri wipé ẹ̀jẹ̀ wá bá ara wa mu. Mo sì donate ẹje náà fún ènìyàn náà ní ọjọ́ náà ní hospital tí ó jìnà sí ọ̀dọ̀ wa. Ènìyen náà sì dúpẹ́ lọ́wọ́ mi gan nítorí pé ọ́ jẹ́ ẹnìkan tí mii n mọ̀ rí. Ọ́ kàn wu mí láti fí ejẹ́ mi sílẹ̀ lọ́jọ́ yẹn náà ni. Mo sì fún ní ẹ̀jẹ̀ ọjọ́ yẹn náà, mo sì fi gba ẹ̀mí eeyàn lá.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ ṣùn? Nígbà tí mo bá lọ ṣùn, mo ní aṣọ pélébé ká tí mo máa ń wọ̀ sára. Aṣọ náà jẹ́ aṣọ tí kò nípọn, ó fẹ́lẹ́ gan an, so kí jẹ́ kí oru mú mi, ó sì máa ń dènà láti jẹ́ kí efàn jẹ mí. Mo fẹ́ràn aṣọ náà gan an, ó jẹ́ aṣọ funfun. Aṣọ funfun ni color aṣọ náà, ó sì ní apá kékeré àti, àti è sokòtò kékeré kó gùn jù, ṣùgbọ́n ó wà níwọ́n bà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn tí àwọn olóyìnbó ń pè ní microphone. Mo máa ń lo nígbà tí mo bá ń ṣe presentation fún àwọn ènìyàn ní ilé iṣẹ́ kí wọ́n lè bá à mọ gbó mi dáradára. Nítorí pé èrò máa ń pọ̀ gan an, nítorí pé tí mo bá ń fẹ́ nu lá san sọ̀rọ̀, gbogbo èèyàn ò lè gbọ́ mi. Fun ìdí wọ̀nyí ni mo máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn láti jẹ́ kí àwọn èèyàn gbọ́ mi dáradára ká sì mọ̀ tí mo ti ń sọ dáradára láì ṣe pé mo ń pariwo jù.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo oúnjẹ ni rice àti ẹ̀wà. Rice àti ẹ̀wà jẹ́ oúnjẹ tí mo máa ń jẹ gan an tí mo sì fẹ́ràn jù lọ. Nítorí pé wọ́n ń fún ènìyàn ní agbára, ó sì contain àwọn nutrient tó wà very important for the body. A máa ń se rice àti ẹ̀wà ní ọ̀nà wéé. Ṣùgbọ́n ẹ̀wà máa ń pẹ́ jíná, ẹ̀wà leyan máa ń kọkọ̀ gbé káná kí ènìyàn tó gbé rice kaná. Mo si like kì í máa jẹ rice àti ẹ̀wà pẹ̀lú dòdò.

Èso wo ni o fẹ́ràn jùlọ? Èso tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo àwọn èso ni pineapple òun náà ni mo máa ń jẹ jù gan. Mo fẹ́ sọ wípé ojoojúmọ́ ni mo máa ń jẹ, kò tì sí ọjọ́ náà tí mi ní jẹ èso náà kí lẹ tó sù. Mo fẹ́ràn rẹ̀ gan. Mo sì máa ń rà ẹyọ kọ̀ọ̀kan ní ẹgbẹ̀rún kan náírà tó túmọ̀ sí one thousand naira ni mo máa ń rà ma bẹ̀ẹ̀ fún ra mi nílé ma sìí jẹ. Mo fẹ́ràn kí n máa jẹ ní alaalẹ́ kí n tó lọ sùn. Mo fẹ́ràn rẹ̀ gan láti máa jẹ.

Ṣé ẹ̀yin máa ń fọ́o? No o. Ẹ̀yìn kìí fọ́ mí bẹ́ẹ̀ ní kii ro mí, nítorí pé mo máa ń lọ sí yoga dáradára, mo sì máa na ẹyìn mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo sì máa ń gbìyànjú láti má jẹ́ ǹkan tó ní ṣúgà púpọ̀ àbí ǹkan tí yóò fà jẹdi fún mi bí ǹkan dídùn, mo sì máa ń lo àgbo jẹ̀dí láti dènà ẹ̀yìn rirp àti láti dènà ẹ̀yìn fífọ́.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoójúmọ́? Wákàtí tí mo ń fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ jẹ́ wákàtí márùn lójoojúmọ́ ni wákàtí tí mo ń fi máa ń fi ń ṣiṣẹ́. Nítorí pé mo máa ń gba owó gẹ́gẹ́ bí wákàtí tí mo bá lò níbí iṣẹ́. Mo máa ń gba twenty dollar fún wákàtí kan. So wákàtí mẹ́wàá, wákàtí márùn ún tí mo máa ń fi ń ṣiṣẹ́, màá gba hundred dollar ní ojúmọ́.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, ení kan tó máa ń tetẹ́ji láro kùtùkùtù wáá. Mo máa ń jí ní aago mẹ́fà geerege ni mo máa ń jí. Nítorí mo máa ń ṣẹ́ti àláàmu mi. Aagojì ni máa ń jí mi ní aago mẹ́fà òwúrọ̀. Mo máa ń kọ́kọ́ gbàdúrà tí mo bá ti jí, tí n bá sì gbadúrà tán, màá lọ sí gym, màá lo boyá bí i wakáti kán sí méjì níbi bẹ̀. Má sì padà wá wẹ́ kìì n tí ó ma wa lọ síbi iṣẹ́.

Kí ni ọ máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? N tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni wípé òṣìṣẹ́ tó lè ṣiṣẹ́ dára dára, tó sì mọ bí wọ́n ṣe ń bá èèyàn sọ̀rọ̀, tó mọ bí wọ́n ṣe máa ń tọ́jú àwọn oníbàárà, tí wọ́n jẹ́ wípé wọn lè ṣe iṣẹ́ kárakára, wọ́n sì jẹ́ ẹni tí ó fẹ́ràn kí wọ́n máa ṣiṣẹ́ gan an tí ó sì máa ń tètè dé. Àti pàápàá jùlọ, mo fẹ́ràn kí èèyàn mọ bí wọn ṣe máa ń bá oníbàárà sọ̀rọ̀. Fún ìdí wọ̀nyí, mo fẹ́ràn òṣìṣẹ́ tuntun tó bá mọ bí wọn ṣe máa ń bá oníbàárà sọ̀rọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀, tàpọ̀nlétàpọ̀nlé àti ti ìwà dára dára.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ara ọjọ́ tí mo ń pàdé àwọn ọ̀rẹ́ àtijọ́ mi tí a tì jo wà tẹ́lẹ̀ ni, ní ọ̀sẹ̀ tó lọ. Nígbà tí mo fẹ́ lọ ra nǹkan ní ọjà awa jọ pàde níbi tí a ti máa ń ra nǹkan. Inú rẹ̀ sì dùn gan an, ẹnu mi náà ṣi dùn láti pàdé rẹ̀. A sì gba nọ́mbà ara wa. Mo fún un ní nọ́mbà, beeni ohun náà sì gba nọ́mbà tèmi ná. Ṣùgbọ́n nísinsìnyí a ti jo ń sọ̀rọ̀ dára dára. Àtijọ́ wa ni a jọ lọ sí ilé ìwé kékeré nígbà tá wà ní kékeré ni. Ilé ìwé sẹ́kọ́ndírì tí a jọ lọ papọ̀. Ṣùgbọ́n láti ìgbà náà à fojú kan ra wa mon. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó lọ yen, a pàdé níbi tí moti lọ ra nǹkan lọ́jà.

Tí o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù, àá bẹ́ẹ̀ni òun ni mo fẹ́ràn jùlọ. Ìpàdé lórí fóònù dùn gan, nítorí kò sí ibi tí mo ti lè sé. Mo lè sé ní ilé, mo lè sé ní ibi iṣẹ́, pàápàá jùlọ mo lè tún lè sé lórí bẹ́ẹ̀dì mi tí màá ma sùn. Tọ́ kàn jé pe máa kàn wọ ṣáàtì tí yóò ní, tí yóò bo àyà mi. Ti anybody osi ni mọ̀ wipé mo lórí bẹ́ẹ̀dì ni mo wà. Ìpàdé lórí fóònù dára gan, ṣùgbọ́n tí mo fi kó ìrirarè ní wí pé nígbà mí nẹ́tíwọ̀kì lè má da kí n má gbọ̀n tí èèyàn sọ ní ìgbà mí, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ gan.

Ṣé o ma ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo ma ń jẹ oúnjẹ tó dára fún ìlera nítorí mo fẹ́ràn kí n máa jẹ ohun tó dára jùlọ àti mo sì máa ń ṣètò ju ara mi gan an nítorí ara jẹ́ ohun tó ṣe kókó tó sì ṣe pàtàkì fún èèyàn. Nítorí wọ́n ma ń sọ wípé, òun tí ẹyẹ bá jẹ, ni ẹyẹ yóò gbé fò. Ní ìdíwọ̀n yìí, ó dára kí n máa jẹ nǹkan tó dára fún ara ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, kó lè bá a ṣe dènà àìsàn àti kó lè bá a jẹ́ kí ara èèyàn ṣiṣẹ́ dáradára lọ́nà tó dára.

Kí ni o máa ń ṣe kí o tó sùn? Àwọn ohun tí a máa ń ṣe kí n tó sùn kò, kò constant. Mo ní ọ̀pọ̀lọpọ̀ ǹnkan tí èmi máa ń ṣe kí n tó sùn. Bóyà mo lè kàwé kí n tó sùn nígbà mi, àbí nígbà mi ń dẹ̀ léléyi, mo lè pè èèyàn kí n tó sùn, tọ pé a máa sọ̀rọ̀ gan lórí fọ́ọ̀nù kí n tó sùn, àbí nígbà mi tí mo sì tún lè ṣiṣẹ́ díẹ̀ nínú ilé ni alẹ́ kí n tó sùn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà mo sábà máa ka ìwé kí n tó sùn àti wípé màá sì tún ká bíbélì nígbà mi kí n tó sùn kí n ṣì gbàdúrà sí Ọlọ́run tó dá mi. But most of the time the thing i used to do before i get to bed is very different, it's not constant. I can do anything according to my tomorrow's schedule so.

Báwo ni ìgbéyàwó ìṣe tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó ìṣe tó kẹ́yìn tí mo lọ ṣe rí o dùn gan. O jẹ́ ìgbéyàwó ọkan nínú àwọn ọ̀rẹ́ mi tàṣe ní ìlú Èkó. Ìgbéyàwó náà dùn gan, o dùn gan, o dùn, o dùn, o dùn gan nítorí pé ọlọ ní ìrọ̀wọ́ rọsẹ, wọn sì nàwó sí dáradára. Gbogbo eyan tó wá lórí oúnjẹ jẹ, ìgbéyàwó náà sì dùn gan. Oko ìyàwó jó, ìyàwó náà sì jó. Òòlù náà lo, wọ́n sì nàá wọ sí òòlù náà gan nítorí pé wọ́n decorate òòlù náà gan. Wọ́n, òòlù náà dùn ún wò, òòlù náà dùn ún wò. Àwọn security sì wà, tí wọ́n jẹ́ kí àwọn, tí wọ́n jẹ́ kí gbogbo àwọn èèyàn kó wọlé. Ṣùgbọ́n awọn tó bá ti ní ID card nìkan àti invitation card nìkan ni wọ́n jẹ́ kí wọn wọlé.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Mi kì í sábà gun ọkọ̀ akẹ́rù nítorí pé mo ní ọkọ̀ tèmi náà. Fún ìdí èyí, ìgbà tó kẹ́yìn tí mo lo ọkọ̀ akẹ́rù mi ranti rẹ̀ nítorí pé mi kì í sábà gun ọkọ̀ èro nítorí pé mo dá ọkọ̀ ní tèmi náà máà ń gùn fún ara mi. Ọkọ̀ mi ni mo sábà máa ń gùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fún ìdí èyí, mi kì í sábà gun ọkọ̀ akẹ́rù mi ti ranti pẹ̀ tí mo gun ọkọ̀ akẹ́rù kan.

Ṣé orí má a ń fọ́ ọ? Rárá o, orí ò kí fọ́ mi rárá. Mo jẹ́ ǹkan tó dápé tí kí sà bá à se àìsàn. Ọlọ́run dá mi pé gan, èmi sì ma jẹ́ ǹkan tó dára. Fún ìdí wọ́n yi in ki sà bá à se àìsàn, bẹ́ẹ̀ ni ìki sà bá à se mí. Orí mi dápé gan, gbogbo ẹyà ara mi ló máa ń ṣẹ́ péré péré. Mo jẹ́ ǹkan tí kí se àìsàn to jẹ pé, ẹ̀kọ kan ni mo sà báa ń se àìsàn. Ni ọdún yìí nísìnyí, nǹkan o tí se mi, mo sì du pẹ́ fún Ọlọ́run ní dídá tó dá mi.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀lẹ̀ tí mo fẹ́ràn jù ni ìmọ̀lẹ̀ òwúrọ̀. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ gan ni. Nítorí i rẹ̀ mo máa ń tètè ń jí láàárọ̀ kùtùkùtù. Màá sọ̀ lọ jókòó síta màá gba, màá gba atẹ́gùn díẹ̀ kí n tó lọ wẹ̀ kí n tó ma lọ ibiṣẹ́. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ gan, ójẹ́ oun tí mo fẹ́ràn jùlọ. Ó máa ń dùn ún wò, ó máa ń jẹ́ kí gbogbo, agbègbè kó kó fine, ó ń dùn ún wò gan.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? À, emi jẹ́ ǹkan tí kí sá bà lọ sí oko ọdẹ o. Ìgbà tí mo lọ sí ìṣẹ́gun ọdẹ, kẹ́yìn mo ti gbàgbé mi ranti rẹ rárá, nítorí pé mi kì í sábà lọ sí pẹpẹ rárá. Èèyàn tó láìkí ko máa gbéle ní mi. Fún ìdí wọ̀nyí, mo gba àwọn tó má ń ṣe òde àdúgbò mi ni tó yóò má ń sọ ilé mi.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn, ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ náà jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ. Ó sì máa ń dùn. Ó jẹ́ ẹ̀fọ́ kan tí ó máa ń sára lóore. Ó jẹ́ ẹ̀fọ́ gidi. Wọ́n sì máa ń ro pẹ̀lú. Máa ń kọ́kọ́ bọ̀ tí máa fẹ́ sè, màá bọ̀ tí máa ti bọ̀ tán, màá ṣẹ̀ ṣe pẹ̀lú epo pupa. Màá sì tún fi edé àti ẹja síi. Ó máa ń dùn gan. Wọ́n máa ń fi jẹ báyá bí amala, semo, iyán àbí ẹ̀kọ.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Mó máa ń gbọ́ ìró àwọn oníbàárà ní ọ̀nà tí ó pọ̀ gan. A máa jọ ń pe ara wa, so a máa ń gbọ́, a máa ń gbọ́ ara wa through phone call. Ìgbà mìí dè ré ní a máa ń bá ara wa chat lórí WhatsApp. A máa ń sọ̀rọ̀ ní WhatsApp gan, ṣùgbọ́n nígbà mìíràn a tún lè sọ through email. So ònà táí fi máa ń bá wa ra sọ̀rọ̀ pọ̀ gan.

Àwọn ojú òpó ayélujára wo ni o máa ń wà? Ojú òpó ayélujára tí mo máa ń wà ni, ni Facebook àti Twitter. Mo láìkì àwọn méjèèjì jùlọ. Àwọn méjèjì náà ni mo si n máa ń lo jù. Ibẹ̀ ni mo ti máa ń bá àwọn ọ̀nìbàárà wa sọ̀rọ̀. Ibẹ̀ làwon na sí ti máa ń bá mi sọ̀rọ̀. Mo si tun máa ń polówó ọjà mi níbẹ̀ gan an. Nítorí pé mo máa ń ta ọ̀pọ̀lọpọ̀ ọjà níbẹ̀.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, mo máa ń fi pamọ́ sórí cloud, mo sì máa ń password rẹ̀, mà pín ni. Torí pé ẹnikẹ́ni lè yá àyè wọ bẹ́ẹ̀ tí kò bá jẹ́ pé wọ́n mọ password mi. Kí anybody tó lè wọ kan tó lè wò ibi bẹ́, wọ́n gbọdọ̀ mọ password tán máa fi wọlé. Password yẹn émi nìkan ni mo mọ̀, mi ò kíi jẹ́ kí ẹ̀eyàn kó ní àǹfààní láti dé bẹ́ẹ̀.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá o, mi ní ìrora rárá. Mo jẹ èèyàn kan tó mọ̀ bá ṣe ń sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwùjọ àti ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Mo máa ń sọ̀rọ̀ níwájú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó pọ̀ gan, nítorí ǹkan tí mo kọ́ ni, mo kọ́ gan. Mo kọ́ kín tó mọ̀ bá ṣe ń sọ̀rọ̀ ni. Ìgbà tí ń fún àìní kékeré ni mo kọ́, mo fi twenty thousand naira mo fi kọ́ kọ́ọ̀sì náà ni. Kọ́ọ̀sì náà sì jẹ́ ǹkan tó wúlò gan, tọ́kù sí i ran mi lọ́wọ́ nísinsìnyí.

Ṣé o ní nọ́mbà orí ilẹ̀? Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orí ilẹ̀. Ìgbà tí mo fi ra ilẹ̀ mi, ilẹ̀ tuntun tí mo rà lẹ́yìn tí mò ń kọ́lé síbí, mo gba nọ́mbà ilẹ̀ nígbà náà. Ó ń bẹ lórí ìwé ilẹ̀ mi nísìnyí. Ìwé ilẹ̀ ẹ, nọ́mbà rẹ̀ sì jẹ́ nọ́mbà tó dára gan. Ó máa ń dinà kí àwọn èèyàn ta ilẹ̀ yí lẹ́yi eyan. Tí eyan bá ti gba nọ́mbà ilẹ̀, ó tún mọ̀ sí ìpè iwọ̀ gangan loni ilẹ̀ náà. Kò sí ẹ̀yàn kankan tó lè bá ọ dùn àbí tó lè bá ọ jà sí ilẹ̀ rẹ.

Ṣé o fẹ́ràn jíjiyàn? Rárá o. Mo jẹ́ ẹnìkan tó máa tó tó fẹ́ràn ìrọ̀rùn píìsì, mi ò fẹ́ràn kí wọ́n bá yàn jíyàn rárá. Nígbà tí mo bá rí pé bóyā ǹkan tí mo sọ fún wọn fẹ̀ gbàgbọ́, màá kúrò níbẹ̀. Èyí ni báwọn jíyàn ń pa rè rárá. Tó bá sì jẹ́ wípé ẹlò mi tó fẹ́ràn kí wọ́n máa bá yàn jíyàn ni, màá kúrò níbẹ̀ àbí kí n má dàlórọ̀ rárá. Mo kò rira kí ẹ̀yin máa jíyàn gan, kí n sì kín tí mo fẹ́ràn. Mo kò rira rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo máa ń tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe. Ṣe bóyá tí socket bá bàjẹ́ máa tún un ṣe, bóyá tí omi bá lọ mọ́ máa tún omi náà ṣe máa yẹ wó máa wò ohun tó bá jẹ́ níbi bẹ́ẹ̀ máa tún un ṣe. Àbí tí fan alagbéká obá sísẹ́ mo, mo mọ̀ boṣé ń tún, máa tún ka á lẹ̀, máa tún un ṣe. Mo mọ bí ṣe ń tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe nítorí pé mo ní talent, talent é. So i have talent to, to restore whatever thing that is not working again.

Èdè wo ni o fẹ́ kọ́? Èyí tí mo fẹ́ kọ́ ni èdè French. Mo fẹ́ kọ́ èdè náà nítorí pé èdè náà dára gidi. Mo fẹ́ mo bá ṣe máa sọ French. Ó wù mí láti kọ́ èdè náà nítorí pé ilu gi di ni ìlú yẹn, torí mo fẹ́ lọ sí Paris ní ọjọ́ iwájú. Mo fẹ́ lọ máa ṣiṣẹ́ níbi bẹ. Mo fẹ́ lọ dá iléṣẹ́ tuntun kalẹ̀ níbẹ̀. Nítori naá ni, nítorí naá ni mo fi fẹ́ kọ́ èdè náà. Mo fẹ́ kọ́ bon ṣe ń sọ French, nítorí pé, nítorí pé French ni a máa ń sọ ní ìlú náà. Nítorí idi eyìí mo fẹ́ kọ́ bo ṣe ń sọ French.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù. Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù àkọ́kọ́ tá ń pè ní January. Oṣù náà ni mo fẹ́ràn jù lọ nínú gbogbo oṣù tí ń bẹ nínú ọdún. Oṣù náà jẹ́ oṣù tí wọ́n bí mi sí ayé. Oṣù náà ni wọ́n ti máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Nítorí díẹ̀ yìí, January ni oṣù tí mo fẹ́ràn jù lọ. Mo fẹ́ràn ǹkan, gbogbo nkan tó wà nínú oṣù náà ni mo fẹ́ràn jù. January náà ni ìyàwó mi ni ọjọ́ ìbí tòun na. A jọ́ máa ń sí papọ̀ ni nínú oṣù kan náà ni.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? A! Mo fẹ́ràn coffee gan, mo sì máa ń mu ní ibi iṣẹ́ dára dára, nítorí pé ibi tí wọ́n ń ta coffee kò jìnà sí ibi iṣẹ́ mi. Wọ́n máa ń rà á ní ibe ni ojoojumọ́, wọ́n máa ń rà á ní ẹgbẹ̀rún kan náírà, tí wọ́n ń pè é ní one thousand naira. Na fi máa ń ra coffee, mo fẹ́ràn coffee gan, mo sì máa ń mu ní àárọ̀ lárọ, mo tún máa ń mu lále nigba mi tí mo bá ti n lọ sílé. Coffee dára, mo sì fẹ́ràn rẹ̀ gan, ó máa ń jẹ́ kí ara mi yá, yá gágá, o sì máa jẹ́ kí n le ṣiṣẹ́ dára dára, kí i je kó tètè rẹ mí rára.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ náà ni orúkọ tí àwọn ọ̀rẹ́ mi sọ̀ mí nígbà tí a wà ní kékeré. Wọ́n sì sábà máa ń pè mí ju di akọ́kọ́ yì gan sef, wọn tún ń pè mí. Orúkọ náà sì jẹ́ orúkọ tó rẹwà gan, mo sì fẹ́ràn rẹ̀ gan, o ti mọ̀ mí lára gan kí wọ́n máa ń pe mi bẹ́ẹ̀. Ìgbà kii gba tí wọ́n bá sì ti pé mi, mo máa dá wọn lóhùn nítorípé orúkọ tán. Tàkún sọ̀ mí nígbà náà ni.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìméèlì rẹ? Mo máa ń ṣètò àwọn ìméèlì mi gẹ́gẹ́ bí wọ́n ṣe ní, wọ́n ṣe ní ìtumọ̀ sí, sí mi. So mo l'awọn important email kan to jẹ wipe anything to ba ti wọle so ri ẹ ni maa sare lọ yẹ wo Onií àwọn mìí tó jẹ́ wipé àwọn iyẹn they are not that important, tó jẹ́ pé boya bi ijọ́ keji, abi íjọ́ kẹ̀ta n tó mọ yẹ wọn wò.

Ibo ni o máa ń fi kókóró rẹ sí? E ti mo bá ń jáde, mo máa fi kó rẹ mi sínú mótò àbi kí n fi sí àpò tí mo wọ̀ jáde, àbi kí n fi sínú e wallet mi. Mo ní wallet kékeré tí mo máa ń fi, tí ẹ máa ń kó nǹkan sí, má kí n kó owó sínú rẹ̀, àbi kí n kó fáìlì sínú ẹ. So mo tun mo bá fi kókóró náà sí ibiìbẹ̀ kọ́ ma bá sọnù.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Mo máa ń gẹ irun mi ní ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀ méjì. Nítorí pé mo kórìíra kí irun mi, ó máa ń kún jù. Mo máa ń gé ní ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀ méjì. Mọ́n sì máa ń gé ní ẹgbẹ̀rún márùn-ún, five thousand naira ni mọ́n máa ń gé irun mi. Mo sì ní custom to máa ń bá mi gé. Ọmọ náà sì mọrún ń ṣe gidi gan.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnnarí? Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnnarí bá yẹ kí n kọ wọ́n sílẹ̀ àbí kí n fi wọn pamọ́ sórí ẹ̀rọ ayélujára tó máa ràn mí létí. Ṣùgbọ́n pàápàá julọ, sáré máa n kọ wọ́n sílẹ̀ nítorí bí kankan yẹ pé mi ti ní gbàgbé rẹ̀ tí mo máa ṣe irun bí tí mo kọ́ sí, kò yẹ kí n gbàgbe. Mo sì ní ìrántí láti mọ ọ̀rọ̀ náà sẹ̀.

Ṣé o ní gíláàsì òòrùn? Mo ní gíláàsì òòrùn, mo ní dáadáa. Mo ní wọn tan pọ̀, wọ́n ni tó máarun abi mẹ́fà tí mo máa ń lò ti oorun bà tí mo bá fẹ́ jáde. Ìgbà mí mo si máa lò mo maa lo ni alẹ́ ń gbá mii ná, nítorí èrukù abí idọ́ti kọ́ má ba wọ inú ojú mi lọ. Mo máa ń wọ̀ eyi to máa ń jẹ́ kí, kì í jẹ́ ki oorùn pa mí lójú, kì í tún jẹ́ kí kòkò àbí àwọn nǹkan tó máa ṣe ijamba fojú kó dé inú ojú eeyan.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo fẹ́ràn kí i máa ran èèyàn lọ́wọ́ gan. Mo si máa ń ran àwọn èèyàn lọ́wọ́ boya kí i fún wọn lówó àbí kii fún wọn ní nǹkan tí wọ́n máa jẹ. Sugbọn ìrànlọ́wọ́ tí mo ṣe gbẹ̀yìn ni ìrànlọ́wọ́ tí mo bá ará àdúgbò mi kan san owó ilé ìwé ọmọ rẹ nígbà tí ìyá rẹ̀ ò rí owó rẹ̀ san. Mo sì san owó náà fún un.

Ṣé owó tó ń gbà dára tó? Hmm owó tì mo ń gbà dára jẹ́, ṣùgbọ́n kó ti tẹ̀mí lọ́rùn tó. Ó dára níwọ̀nba tirẹ̀, ṣùgbọ́n kì í fẹ́ tóná nígbà mí ń lò ṣu, nítorí pé bùkátà ti pọ̀ sí i. Ojoojumọ sì lèèyàn n na owó. Bẹ́ẹ̀ sì ni ó dára kí èèyàn ní bóyá bí i ọ̀nà mẹ́ta sí mẹ́ẹ̀rín tówo ti ń wọlé fún ọmọkùnrin.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Ǹ, mo máa ń mú àwọn èrò tuntun wá nígbà tí mo bá ń ronú sí nǹkan tuntun tí mo lè ṣe àbí nǹkan mìíràn tí mo tún lè pàrọ̀ nínú ọ̀rọ̀ ayé mi. Nígbà náà mo máa ń ronú àti, mo máa ń ronú nǹkan tuntun àti láti dá nǹkan tuntun sílẹ̀ nínú kí n pa tí mòún ṣe tì àbí kí n máa ṣe lọ kí n sì tún, kí n tún improve nínú rẹ̀.

Báwo ni ó ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo máa ń wà pẹ̀lú àwọn ẹbí mi ní jọ́ láàrin níparí ọ̀sẹ̀ ni mo máa ń ráyè lọ sí ọ̀dọ̀ wọn. Pápa júlo níjọ́ ọjọ́ ìṣì mi. Nítorí pé ṣọ́ọ̀ṣì kan náà ni gbogbo wá máa ń lọ ní ọ̀jọ́ ìṣi mi. So lẹ́yìn ìgbà ta bá ti kúrò ní ṣọ́ọ̀ṣì káluku máa wà nílé, èmi na ó ní lọ síbi iṣẹ́ lójọ náà a jọ máa wà nílé throughout the day ni.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré dáadáa. Mo fẹ́ràn eré sísá. Nígbà tí mo wà ní súkù kékeré, mo máa ń sáré nígbà náà gan. Mo máa ń sáré gan. Mo sì me re sá nígbà náà. Tọ́jẹ gbà tí mo máa lọ sí ìta tí mo máa lọ bá àwọn èèyàn sáré. A sì lọ sáré international rí, tàbí tàbí ti a gbá kò kíni, tí a gba ìkéwì wọlé fún ilé ìwé mi. Inú wadùn lọjọ́ náà gan.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo ní aṣọ kan tí mo fi má ń wẹ̀. Tọ́ dẹ́ pé mo rà á fún ìwẹ̀ nìkan ni. Ìwẹ̀ nìkan ni mo rà á fún. Mi kì í fi ṣe nǹkan mi lẹ́yìn kí n fi wẹ̀. Aṣọ náà sì jẹ́ aṣọ kan tó jẹ́ aṣọ funfun tó sì ọ́ fẹ́lẹ́ lọ́wọ́ dáradára, kò wúwo, kò wúwo lọ́wọ́. Ọ́ fẹ́ ló sì máa fà á omí mu tí èèyàn bá fi wẹ̀

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà tí mo fi máa ń polówó ni through social media. Orí social media ni mo ti máa ń polówó. Mo ní page tèmi gangan tí mo fi máa ń polówó ọjà mi, tí mo máa ń send àwọn ọjà tuntun tó bá ti wọlé àbí nǹkan tuntun, àbí nǹkan mi tuntun kú nǹkan tí mò ń ta. Mo máa ń send ẹsí bẹ́ẹ̀. Mo sì máa ń bá wọn, mo máa ń bá wọn onibàárà sọ̀rọ̀ ní social media náà, pàpá júlọ ni ojú òpó Facebook.

Àkókò wo ni ọ́fíìsì rẹ sí? Ọ́fíìsì mi máa ń sí ní gẹ́gẹ́ bí aago mẹ́wàá àárọ̀ kùtùkùtù lọ́ má ń sí. Àwọn oní, àwọn alábìsẹ́ gbọ́dọ̀ dé ibiṣẹ́ nígbà bí aago mẹ́wàá àbọ̀ ni o gbọ́dọ̀ dé ibi ṣe ṣùgbọ́n ọ́fíìsì máa ń ṣí kalẹ̀ ní àti aago mẹ́wàá àti ṣe máa ń kúrò ní ọ́fíìsì ní aago mẹ́fà ìrọ̀lẹ́.

Iru ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn kí n má a fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó. Nítorí pé kò sí ẹni tí owó kò fẹ́ẹ̀ lè rà tán. Àti wípé èèyàn mọ́ńtẹ́lọ́mìí fẹ́. Nítorí ẹnu ifun mo ń fin ma n fu wóni owo kí má fi ra nǹkan tó bá wù wọ́n lọ́kàn láti ṣe ra. Ṣùgbọ́n nígbà mímọ̀ má a ń fún èèyàn, má a ń fún àwọn ènìyàn ní nǹkan jíjẹ bóyá bíi ẹ̀wà àbí rice àbí bread kí wọ́n lọ jẹ. Ṣùgbọ́n pàápàá julọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbá, owó ni a máa ń fún èèyàn.

Kí ni ọ má a ń mu mọ́ rẹ́rìn? Ohun tó má ń mú mi rẹ́rìn ni wípé kí n rí ǹkan tí ó tó má ń pà yàn lẹ́rìn, àbí kí ń má a wo comedy movie lórí fóònù mi. Ǹkan wọ̀nyí ló má ń mú mi rẹ́rìn gan, àbí kí ń rí àwọn ǹkan tó ń ṣe eré ìdárayá. Nígbà náà ni èyàn má ń rẹ́rìn gan tí èyàn fin pa ìrònú rẹ́.

Nígbà wọ ni o kẹ́yìn tí o lọ sí ọjà? Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ọjà ni ọ̀sẹ̀ tó lọ. Ni ọjọ́ ìsinmi ni mo lọ sí ọjà, nítorí pé ọ̀sẹ̀ tó lọ náà ni mo gba owó oṣù mi, tí mo sì lọ ra àwọn nǹkan tẹ́nu njẹ àti àwọn nǹkan tí mo nílò. Mo sè rà bàtà kan àti aṣọ kan tí mo wọ̀ lọ sí ibi iṣẹ́. Mo dè tún rà ẹ̀ aago tuntun níbẹ̀, nítorí pé mo rí aago kan tó wú mi, mo sì rà á ní ogún náírà, two thousand náírà àti twenty thousand náírà.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímélì rẹ? Mo ma ń yẹ ímélì mi wò ní ojoojúmọ́ throughout the day. Mo ma ń yẹ wò nítorí pé níbẹ̀ ni a ti má ba ọ̀níbàárà wa sọ̀rọ̀. Níbẹ̀ ni a ti máa ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ara wa. So o jẹ ímélì, ìyẹ̀wò jẹ́ ǹkan tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi. Níbo ló máa yẹ wò ní ìgbàkígbà, kí ń má ba à mísí information àti kí ń má ba à mísí ìpè láti ọ̀dọ̀ àwọn customer àbi oníbára wa.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Mo ní, ṣùgbọ́n kò sìsẹ́ mọ́. Nígbà tí technology ti improve, technology has improved. Só níṣinsìnyí báyìí, ẹ̀rọ alágbèéká ni mo lò tí mo fi máa ń pín àti ẹ̀rọ ayárabíàṣá àti kọ̀ǹpútà ni mo lò jù ní ayé ìsinsìnyí. Ṣùgbọ́n mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ṣiṣẹ́ mọ́ nísinsìnyí, ó ti bàjẹ́.

Ṣé o máa ń fún àwọn oníṣisẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo màá n fún wọn ní owó àfikún ní oṣù tí wọ́n bá ṣe iṣẹ́ tó dára gan, tí wọ́n bá ṣe iṣẹ́ tó wú mi lórí àti tí wọ́n bá ṣe iṣẹ́ kárakára. Àbí tí àwọn oníbàárà bá sọ fún mi wípé àwọn fẹ́ràn iṣẹ́ tań bá wọn ṣe, nǹkan náà máa wú mi lórí kí n lè bá a, kí n lè bá wọn fi owó kún owó iṣẹ́ wọn nítorí pé kí ni kúú iṣẹ́, lọ́ máa n mú orí yá. Ó dára kí ènìyàn máa fi owó kún fún àwọn oníṣisẹ́ tan bá ṣe iṣẹ́ tó wú yàn lórí àbí tí wọ́n bá ṣe iṣẹ́ gidi.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Mo máa ń sùn gẹ́gẹ́ bí i ago mẹ́wàá alẹ́ wọn ni mo fẹ́ràn kí ń máa sùn jù. Ṣùgbọ́n nígbà mi o lè wà pẹ́ mi díẹ̀ kí n sùn bóyá bí i ago mokànlá àbí méjìlá bóyá mó bá ń ká'wé àbí mó bá ń ká bíbélì wọn jẹ́ kí n pẹ́ sùn nígbà mi. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ago mẹ́wàá ni mo fẹ́ràn kí ń lọ máa sùn jù. Nitoripe a tètè sùn ni a tètè jí.

Ṣé o mọ̀ bí a ti ń pa pẹja? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pa ẹja lódò. Bá yẹ ká lo net àfi ká lo ìwọ̀ ká fi pa ẹja. Ṣùgbọ́n pàápàá jù lọ wọ́n mọ bí wọn ṣe máa ń lo ìwọ̀ gan an. Tí ẹ̀mi bá ti fẹ́ fi ìwọ̀ pẹ ẹja, ìyẹn máa fi ẹ tó ọ̀n. Ti àwọn olóyinbó ń pè ní ekòló. Tá ń pè ní ekòló síbí ṣùgbọ́n pàápàá jù lọ wọ́n mọ bí wọn ṣe máa ń lo ìwọ̀ gan an. Tí ẹja bá ti rí i wọn fẹ́ jẹ ekòló náà, tó bá ti ti fẹ́ jẹ ekòló, ìwọ̀ náà máa ha ní ẹnu, ẹ̀yìn sì máa fi ìwọ̀ náà jáde.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo máa ń jí ní boýá bí i aago mẹ́fà àbí aago márùn ún òwúrọ̀ ni mo máa ń jí. Mo ní ẹ̀rọ tó máa ń jí eeyàn táwọn oloyinbo n pé ní àláàmú. Tí mo bá ti ṣẹ́tì àláàmú mi tí ó máa dún kókó, ó máa dún ní agogo tí mo ṣẹ́tì ẹ́ sí. Boya aago márùn ún àbí aago mẹ́fà ni mo máa ń jí. So mo máa ń ṣẹ́tì àláàmú mi sí boýá aago márùn ún àbí aago mẹ́fà ó sì máa dún gẹ́gẹ́ bí agogo náà yi ó sì jí mi kalẹ̀ sílẹ̀ ní òwúrọ̀. Ṣùgbọ́n nígbà mi mo máà ń pa tí màá ti sùn lọ.

Ṣé o má n tèlé òfin ìyara ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo má n tèlé dáradára nítorí pé ó dára kí ẹ̀yin máa tèlé òfin ìyara ọkọ̀. Nítorí pé ó léwu gan kí ẹ̀yin má ba ní accident sí. So, ó ní fi dára kí ẹ̀yin máa tèlé ètò ìyara ọkọ̀, ó má ń dènà accident, ó sì má n jẹ́ kí ǹkan lọ̀ ní ọ̀wọ̀ọ̀wọ̀ kò ṣe lójú pọ́kú.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ọ̀uǹ tọ́ màá n ṣe ni owuro ti mo ba kọ́ jí ni wí pé màá kọ́kọ́ gbàdúrà sí ọlọ́hun tí ó jì mí sí ayé. Lẹ́yìn ìgbà náà ni màá jáde lọ sí gym, màá lọ sárẹ́ jẹ́ ẹba yàrá iwà kàtí kẹ̀ẹ̀jì wà kàtí méjì. Lẹ́yìn ìgbà náà ni màá padà wá ilé wa wẹ́ lati màá lo ṣíbíṣẹ́. Sùnmọ́ kí n tó kúrò nílé, màá kọ́ jẹ oúnjẹ àárọ̀ náà pẹ̀lú àwọn ọmọ ìlẹ̀ bí mi. Màá sì tún já àwọn ọmọ mí sí ilé èwù tí màá ti ń rà ṣíbíṣẹ́ lára òkùtùkùtù. Mo máa ń dé ibi iṣẹ́ nígbà tí aago mẹ́jọ̀ sí aago mẹ́sàn-án.

Ti o fẹ́ràn sí fèrèsé ọkọ̀, bẹ́ẹ̀ni mo máà ń sí fèrèsé ọkọ̀ lẹ́ẹ̀kọ̀kan. Nígbà tí oru bá mú àbí nígbà tí mo bá fẹ́ kí i kí mọ rin tí ń lọ níta kedere, nígbà náà ni mo máa ń sí fèrèsé ọkọ̀ sílẹ̀. Ṣùgbọ́n pàápàá jùlọ, nígbà tí AC ọkọ̀ mi o bá ṣiṣẹ́ tọ́ru sí ń mu gan, nígbà náà ni mo máa ń sí fèrèsé ọkọ̀ sílẹ̀

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nígbà tí mo bá gba owó oṣù mi. Mo máa ń fún wọn ní owó díẹ̀ ká nígbà tí wọ́n bá lówo lowo àbí tí wọ́n bá pè mí pé awọ́n need íràn lọ́wọ́ mi. Nígbà náà ni màá fi owó ta wọ́n lọ́rẹ. Nítorí pé àwọn náà jẹ́ eeyan kan tó dára sí mi. Wọ́n jẹ́ ẹ̀yàn tó dára tí wọ́n ọ̀ lahun. Won máa ń fún yan lowó tí àwọn náà bá lówo lọ́wọ́. A sì máa ń fi owó ran ara wa lọ́wọ́ nígbà tí ẹnìkan bá ní ìpènijà owó bí ǹkan mìíràn tó bá bẹ́ fi owó se.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? À, bẹ́ẹ̀ni, màá ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Pàápàá júlọ nígbà tí nbá mọ ibi tí mò ń lọ àbí mo bá ti fẹ́ sọnù, ìgbà náà ni màá béèrè ọ̀nà lówọ́ èèyàn pé ẹ jọ́. Bí i báyìí ni mò ń lọ, mò níìdi kẹ́ ràn mi lọ́wọ́ kẹ júwe ọ̀nà fún mi, wọ́n sì máa júwe ọ̀nà fún yín. Yòrùbá sì sọ wípé ẹni tí ó bá mọ bá se ń bèrè ọ̀nà kì yóò sọnù. Ó dára kí èèyàn máa bèrè ọ̀nà nígbà tí èèyàn ò bá mọbi tí èèyàn nlọ.

Nígbàwọ̀ ní ọ̀ kẹ́yìn kọ ìgbà kalẹ ìṣẹ? Ìgbà tí mo kẹ́yìn tí mo kọ ìgbà kalẹ ìṣẹ ni oṣù tó lọ nígbà tí mo fẹ́ lọ sí ibi ìnáwó kan tó ti pàtàkì fún mi. Mọ̀ ma fun ogá mi ipé mi ní lé wa ṣi ibi iṣẹ́ ni ọjọ́ náà, ípé mo n jálè lọ sí ibi kan. Mo sì kọ lẹ́tà pẹ̀lebe na si, o si ka. Ó sì sọ fún mi pé kí n má worry ipẹ̀ kí n má lọ, ó ti fún mi láàyè.

Ṣé o máa ń fi tùràrí? Bẹ́ẹ̀ni, mo máa ń lo tùràrí. Bo yà, mo máa fẹ́ fi se àdúrà bí mo bá fẹ́ fi pèsè ohùn dídùn sí inú yàrá. Nígbà náà ni mo máa ń lo tùràrí. Túnwó inú ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń fín tùràrí láti fi gbàdúrà sí ọlọ́run ẹlẹ́dàá mi. Nítorí pé tùràrí dára gan, wọ́n máa ń lé àwọn ẹmí òkùnkùn jìnà. Nítorí náà ni ìyẹn fi máa ń fín tùràrí.